Ìlànà ìpolówó yí tí èmi fẹ́ràn jùlọ ni titi àfẹnùsọ fúnraẹni. Èyí tí ó ṣe pé kì í ṣe ti orí rédíò àbí ti amóhùnmáwòrán, súgbọ́n tí mo bá ti rọ̀ orẹ̀, màá sọ fún ọ̀rẹ́, màá sọ fún ojúlùmọ̀. Ìpolówó tí èmi yàn jùlọ ni ye.

Èmi ò kì í lo ohun ìdáàbòbò ọ̀orun sí ara ọ̀ mii fi sára. Bó ti è wulẹ̀ jẹ́ pé ẹ̀yàn pupa ni mí, ara mi pupa, ṣùgbọ́n àgbẹ̀ náà ni mí. Èmi fẹ́ràn kí n máa lọ sóko. Ẹ̀yàn tí ó bá sì lọ sóko, da abobo.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ ounjẹ ọ̀sán, ṣùgbọ́n mii jẹ pẹ̀lú àwọn oníbàárà mi nítorí pé èmi fẹ́ràn kí n dá dúró kó sì má dàbí pé eeyan ni àtẹnujẹ. Nítorí náà, mo máa ń jẹ ounjẹ ọ̀sán ní ilé ara mi pẹ̀lú àwọn òbí mi pẹ̀lú ìwàyo àtàli awọn omọ̀ mi, èyí tí ó ṣe pé ọ̀hun ló níyì jù lọ nínú.

Ẹ bí mi ṣe máa ń rí lílò àkókò ìgbà. Ó jẹun tí mo máa ń fi ètò sí, torí pé èmi jẹ́ ẹni tí ó lè tò tó sì nífẹ̀ẹ́ sí kí èèyàn máa ṣe ètò nínú ohun gbogbo tí èèyàn bá ń ṣe. Ó jẹ́ ohun tí ó jẹ́ kí àkókò lílò ní irú ìgbà náà kó rọrùn fún mi, kó sì má fa mọ́ mú làálàá dání nítorí náà ló fẹ́.

A! Mo máa lo fóònù mi lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà lójúmọ́. Kò dá, mi ò rò bóya ò níye. Ó máa ń sinmi o. Mi i jẹ́ ẹni tí ó ń tẹ fóònù tẹ fóònù láìdúró ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo fóònù lójoojúmọ́ torí ó jẹ́ ẹ̀rọ tí mo fi ń ṣiṣẹ́ tó sì ń pàwó wọlé.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo mọ ìtumọ̀ orúkọ mi ti èdè Yorùbá, mo sì mọ ìtumọ̀ orúkọ mi ti èdè Latin. Nítorí orúkọ mi pọ̀ gan, nítorí pé àwọn òbí mi àti àwọn mọ̀lẹ́bí wọn pọ̀. Gbogbo ìyá bàbá, bàbá bàbá, ìyá ìyá, gbogbo wọn ni wọ́n fún mi lórúkọ, mo sì mọ ìtumọ̀ gbogbo àpáta.

Èmi kò ní o. Mi ò ní ti ọjọ́, ẹ́, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà sì ni mi ò nífẹ̀ẹ́ sí i, torí pé mi ò tí è ní ìfẹ́ sí i jẹ́ ara ǹkan tí ó fa tó ṣì ṣe pé mi ò ní. Ka ní pé ó jẹ́ ohun ara ohun tí mo nífẹ̀ẹ́ sí i ni, à, màá ti mọ́ lọ́dún ní gbòógì, yóò ti jẹ́ pàtàkì lójú mi, ṣùgbọ́n torí pé mi ò nífẹ̀ẹ́ sí i.

Iberè tí ó pani lẹ́ni lẹ́rìn-ín lelé yìí. Mo ti lọ sóde rí lọ́pọ̀lọ́pọ̀lọ́pọ̀lọ́pọ̀lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Ó ní mo ti lọ sóde rí. Mo ti lòde ìgbéyàwó, mo ti lòde ìkómọ. Ẹni fúnra mi gan. Mo ṣòde ìgbéyàwó, mo ṣòde ìkómọ. A ti lòde ìjáde òkú àti ìsìnkú. Ọ̀pọ̀lọ́pọ̀ òde. Èyí tí mi kàn tí ì lọ rí ni òde ìṣílé. So yìí tí mo sì ní ìgbàgbọ́ pé kì í ṣe pé màá lọ, ṣùgbọ́n wọ́n á bá mi ṣe ti ìṣílé nílé ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fi ọ̀pọ̀lọ́ wí èyí tí ó ṣe pé mi fẹ́ béèrè àfi tó bá doju e. Nítorí pé àwọn èèyàn mìíràn wà tó ṣe pé wọn mọ̀ ọ́nà, àwọn mìíràn náà sì wà tẹ́ kí wọ́n mọ̀ ọ́nà ṣùgbọ́n wọn mọ̀ mọ̀ ń ṣe ìyànlọ́nà. Ṣùgbọ́n ló fàá tí èmi fẹ́ béèrè ọ̀na.

Mo máà ń mú àwọn èrò tuntun wá nípa ríro inú jinlẹ̀. Tí mo bá ti jókòó, tí mo jókòó, tí mo dá jókòó tí mo ń ronú nípa ìṣòro kan, ìrònú mi lórí ìṣòro náà yóò mọ mú mi ro ọ̀nà àbáyọ̀ tí èèyàn lè gbà láti tán ìṣòro náà.

Àwọn ohun tó ń bẹ nínú àpò ọwọ́ mi báyìí báyìí. Ẹ làkọ̀kọ̀ kọ́kọ́rọ́ èyí tí a fi ń ṣi ìlẹ̀kùn, Ìbẹ̀m̀bẹ̀, ẹ̀rọ àgbéká tí a rí irú èyí tí mo fi ń ṣe ohùn gbóhun gbóhun yìí lọ́wọ́, ọ̀hun na kékeré, Ìbẹ̀m̀bẹ̀ èyí tí a máa ń sábà pè ní ìtanná ṣọ́bẹ̀, Ìbẹ̀m̀bẹ̀, tàkándá, Ìbẹ̀m̀bẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ torí iṣẹ́ tí mo bá fẹ́ ṣe nígbà mìíràn, àwọn iṣẹ́ mìíràn wà torí mo jẹ́ òṣìṣẹ́ mọ̀nàmọ́ná to, eyi tó ṣe pé tí àwọn èèyàn ń pè ní NEPA nílẹ̀ Nàìjíríà. Nítorí náà tí mo bá fẹ́ gé iná tàbí tí mo bá fẹ́ so iná ilé wa, mo máa ń wọ ìbọ̀wọ́ láti dáàbò bo ara mi.

Ah, ètò ímélì mi, mi n, mí ò ṣe bẹ́ẹ̀ kò bẹ ara sí tó bó ṣe wù mí láti kò bẹ ara sí tó, nítorí pé ímélì tí mo máa ń ní lójúmọ́, ah, ó pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́, ọgọ́rùn ló máa ń jẹ́, ó lé ní ọgọ́rùn. Nítorí náà, ìrẹ̀wẹ̀sì máa ń bá mi láti máa wò ó nígbà kúù ígbà àti láti máa fojú sí i.

À, èmi kò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ̀ nítorí pé ó ní ìjàǹbá ti rẹ̀ nínú. Ó dáa fún àwọn ẹlòmí ṣùgbọ́n gẹ́gẹ́ bí òwe Yorùbá ṣe sọ, ohun tó kọjú sẹ́ẹ̀níkàn, ẹ̀hìn ló ko sí. Ẹlòmí bi lu gangan. Lọ́dọ̀ te mi, ẹ̀yin ló ko sí emi o. Kò dáa.